Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí etíkun. Etíkun jẹ́ ibi kan tí àwọn ènìyàn máa ń lọ. Wọ́n máa ń lọ ṣe ìgbádùn ara wọn. Wọ́n máa ń lọ pẹ̀lú ọ̀rẹ́, àwọn ẹbí àtàrá àwọn òṣìṣẹ́ náà.

Àwọn ìdójúkọ tó wà ní ibi iṣẹ́ mi ni wípé ìgbà mí iṣẹ́, iṣẹ́ máa pọ̀ ju fún àwọn òṣìṣẹ́. Nítorí náà àwọn ọ̀gá wa nílò láti ríi pé iṣẹ́ ò gbọdọ̀ pọ̀ ju fún ẹni kankan. A gbọdọ̀ ṣòwò pọ̀ láti ṣiṣẹ́ papọ̀ kí gbogbo iṣẹ́ lè lọ dédé, kí gbogbo nǹkan lè lọ dédé.

Bẹ́ẹ̀ni ẹyin máa ń fọ́. O ní bí a ṣe máa gbé. Eyin tí ó bá jabọ́, ó máa fọ́. Nítorí náà a nílò láti gbé ẹyin.

Ní ọ̀sẹ̀ tó kọjá, mo ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, mo ra, mo ra aṣọ àti bàtà kan àti fìlà kan. Ọwọ́ rẹ mì lórí Íńtánẹ́ẹ̀tì. Ó jẹ́ ǹkan tó máa ń yára lò fún àwọn èyan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi ní pé bí i pé n gbọdọ̀ tún wọ́n dáadáa sórí igbá. A gbọdọ̀ ríi dájú pé àwọn ọjà wa tí a ń tà wọ́n mọ́ kò sí ìdọ̀tí láàárín wọn kí àwọn oníbàárà bàlé bàwà ra ọjà wa.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Nọ́mbà orílẹ̀ mi jẹ́ nọ́mbà tí orílẹ̀ mi fi dá mi mọ̀. Èè, òun ni a ṣe fún oníkálukú tó bá ń gbé ní orílẹ̀

Bí wọ́n ṣe máa ń kí àwọn ènìyàn ó máa ń yàtọ̀ ní ìpele. Bí ó bá jẹ́ àárọ̀ làwà, a máa kí àwọn ènìyàn ní “ẹ káàárọ̀”. Bí ó bá jẹ́ ọ̀sán làwà, a máa kí wọ́n ní “ẹ káàsán”. Bí ó bá jẹ́ ìrọ̀lẹ́ làwà, a máa kí wọ́n ní “ẹ kú ìrọ̀lẹ́”. Bí ó bá jẹ́ alẹ́ làwà, a máa kí àwọn ènìyàn ní “ẹ káalẹ́”.

Irú bàtà tí mo máa ń wọ̀ ni bàtà tí ọ̀rẹ́ mi bá mi ṣe. Ọ̀rẹ́ mi jẹ́ oníṣẹ́ ọwọ́ tó máa ń rán bàtà. Nítorí náà, mo máa ń pè é pé kí ó bá mi rán bàtà. Bàtà tí mò ń wọ̀ lọ́wọ́lọ́wọ́ sìn, ọ̀rẹ́ mi ló bá mi ṣe. Mo dẹ̀ san owó iṣẹ́ tó ṣe fún mi.

Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣisẹ̀pọ̀, nítorí oníkálukú ní ìwà tiwọn, oníkálukú ní bí wọ́n ṣe máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Nítorí náà, a nílò láti ṣèwádìí àwọn alábàáṣisẹ́pọ̀ wa, ká mọ iru ìwà wọn, ká mọ ǹkan tiwon lè ṣe àti ǹkan tí wọ́n lè ṣe. Ibi tón ti gbé ń bọ̀ náà, a gbọdọ̀ mọ̀ọ́ gbogbo ẹ́ nípa àwọn alábáàṣiṣẹ́ pọ̀ wa.

Bẹ́ẹ̀ni, etí mi dára. Etí mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì ní ara. Nítorí etí ni a fi máa ń gbọ́ràn bí ènìyàn bá bá wa sọ̀rọ̀. Tí kò bá sí etí, a ni lè gbọ́ràn.

Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń ṣe dára ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn. A máa mú ìrẹsì, a máa sàn án ní ẹ̀ẹ̀mẹta, lẹ́yin ṣíṣan rẹ̀, a máa da sínú omi da ti gbé kaná sínú ìkòkò, a máa dẹ̀ da iyọ̀ sí i. A máa ríi dájú pé ìrẹsì yìí jiná dé lè dáadáa kí a tó sọ̀lẹ̀. Ó ti da fún jíjẹ nìyen bí a ṣe ń se ìrẹsì re.

Owó tí mò ń gbà kò dára tó, ṣùgbọ́n a nílò láti ríi pé a ní ìtẹ́lọ́rùn pẹ̀lú nǹkan tí a bá ń gbà. Nítorí pé ìtẹ́lọ́rùn o jẹ́ lára ìwà ọmọlúwàbí. Nítorí náà nkọ́ owó tí mò ń gbà o dára tó.

Nǹkan tí mo máa ń wọ̀ tí bá lọ sùn ni, mo máa wọ singleti àti ṣòkòtò tí bá ń lọ sùn. Nítorí ìgbà mìíràn wà tí oru bá ń mú, mi ò kí ń wọ aṣọ lọ sùn. Ṣùgbọ́n tí kò bá ṣi ooru. To tutu bá ń mú, mo máa rí gbé dájú pé mo da aṣọ búra bá lọ sùn.

Nígbà tó kẹ́yìn tí mo gun ọkọ̀ akẹ́rù ní ìjẹta, nígbà tí mò ń lọ sí ibì kan tí mo fẹ́ lọ rí ọ̀rẹ́ mi ni mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù. Ọkọ̀ akẹ́rù yìí ná kẹ́, ó ń gbé àwa atúpọ̀ ó dẹ̀ tètè dé ibi tí ó ń lọ.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lọ ni ti ìta ṣe pẹ̀lú ẹ̀wà. Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lọ ni ìta ṣe pẹ̀lú ẹ̀wà. Ó dára fún ara, ó máa ń fún ara ní àlàáfíà tó péye.

Bẹ́ẹ̀ni mo máa ń tọ ẹkínní lórí fóònù mi. Mo máa ń tọ ẹkínní lórí fóònù mi nítorí pé kí n ba lè mọ̀ àsìkò tí a jí, fóònù mi máà ń jí mi ní àárọ̀ pẹ̀lú ìkíni.

Nǹkan tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni tí àwọn òṣìṣẹ́ ò bá ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́. Àwọn òṣìṣẹ́ mi wà, wọ́n kan máa ṣiṣẹ́ bíi pé, "Ẹ̀, iṣẹ́ mi kọ́." Nítorí náà kọ́, mi o ní lè ṣe é dáadáa, mi o ní lè gbé e jáde dáadáa. Nítorí náà àwọn kíni yìí máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́. Bí iṣẹ́ kọ́ tàbí iṣẹ́ ẹni, èèyàn gbọdọ̀ ṣiṣẹ́ dáadáa.

Àwon èrò mi fún iṣẹ ọjọ́ iwájú nipé, mo fé ní ilé iṣẹ́ títe mi tàbíké ilé iṣẹ́ tí èmi àti ẹbí mi, ìyẹn túmọ́ sí ìyàwó mi tí a dá sílẹ̀ ní ká sọ pé bí, ọdún mẹ́ta síwájú a fẹ́ dá ilé iṣẹ́ tọ̀do wa sílẹ̀

Ṣé o mọ̀, bẹ́ẹ̀ni mo máa ń ka àwọn àdéhùn dáadáa nítorí pé tí a bá ka àwọn àdéhùn yìí, a máa rí pé a máa ṣe àwọn nǹkan tó yẹ kí ó jẹ́ nǹkan pàtàkì nínú àdéhùn yẹn a lè mọ̀. Ṣùgbọ́n tí bá ka àdéhùn dáadáa, àwọn nǹkan pàtàkì tó wà nínú àdéhùn yìí a máa rí pé a nilẹ̀ gbàgbé wọn.

Àwọn app tí mo máa ń lò jù ni mo máa ń lo ti WhatsApp, mo máa ń bá àwọn ọ̀rẹ́, àwọn ẹbí, àwọn ará, àwọn òṣìṣẹ́ mi, mo máa ń fi n bá wọn sọ̀rọ̀. Mo tun máa ń lo app tí a ń pè ní X, ibẹ̀ mo ti máa ń rí àwọn nǹkan tí ó ń lọ ní àgbáyé.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé ìyàrá ọkọ̀. Agaga, tí bá ń wa ọkọ̀, mo máa ń ríi dájú pé àwọn òfin tó wà fún ìyàrá ọkọ̀, mo máa ń tẹ̀lé wọ́n. Mo ò gbọdọ̀ sáré jù lójú títì kí ìjàmbá ma lè bá ṣẹlẹ̀. Nítorí náà n kọ́, mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀.

Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ ni wípé mo máa ń fi ago mẹ́rin òwúrọ̀ sí orí fóònù mi. Òun ni ó máa ń jí mi ní àárọ̀. Ó máa rí i dájú pé mo jí ní àárọ̀ kùtù ní ago mẹ́rin kí ń ba lè múra lọ sí ibi iṣẹ́.

Nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín ni wípé tí m bá rí àwọn ọ̀rẹ́ tàbí ẹbí àwọn ará tí wọ́n bá ń ṣe ǹkan àjọyọ̀, o máa ń mú mi rẹ́rìn-ín. Tàbí ke tí àwọn ọ̀rẹ́ mi bá ń sọ̀rọ̀ tó bá pánílẹ́rìn-ín, ó máa ń mú mi rẹ́rìn-ín.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Mo mọ àwọn aládùúgbò mi nítorí pé àjọ máa ń pàdé ní ìparí ọ̀sẹ̀ fún eré ṣíṣe, fún ìdárayá ní ìparí ọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn oúnjẹ tó ní ata. Tí oúnjẹ ò bá ní ata kò kí máa dùn púpọ̀. Nítorí oúnjẹ ata ó dùn ó dẹ̀ máa ń tà. Nítorí ata dáa fún ara. Nítorí náà kọ́ èmi fẹ́ràn oúnjẹ tó ní ata.

Àwọn ojú òpó ayélujára tó wà wọ́pọ̀, a ní ti fóònù, ti tẹlifísàn, ti ìtàmọ̀sí kọ̀m̀pútà, àwọn ani ti rédíò náà. Àwọn ayélujára pọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ. Ohun ọ̀ṣọ jẹ́ ohun tí mo máa ń wọ, ti mo máa ń wọ ní àárọ̀ ọ̀sán, alẹ́ ìrọ̀lẹ́ náà, mo máa ń wọ ohun.

Rárá o, èmi ò tíì dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí. Ojoojúmọ́ ni mo máa ń lo ẹ̀rọ ayárabíàṣá nítorí iṣẹ́ tí mò ń ṣe ó nílò pé lu kí mà lo ẹ̀rọ ayárabíàṣá ní ojoojúmọ́

Bẹ́ẹ̀ni ojú mi, ojú mi dára, ojú mi dára púpọ̀. Mo máa ń tọ́jú ojú mi. Oṣooṣù ni mo máa ń lọ rí dókítà fún ojú. Yíyẹwo mi ò kí ń lo gíláàsì fún ojú mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Iṣẹ́ tí ọ̀gá mi bá fún mi láti ṣe, mo máa rí i dájú pé mo gbé jáde gẹ́gẹ́ bí ó ṣe yẹ àti pé kò gbodo sì í pé mo fàyẹ́ lẹ̀ fún un.

Èmi ò kì í máa ń di ọjà abo nígbà tí n bá wà nínú ọkọ̀. Ibi ìtajà mi ní ọjà ni mo ti máa ń di ọjà mi. Tàbí ìgbà mìíràn, mo máa di ọjà mi láti ilé. Ṣùgbọ́n èmi ò kí ń máa ń di ọjà abo nígbà tí n bá wà nínú ọkọ̀

Ọ̀sẹ̀ méjì tí ó kọjá sẹ́yìn ni mo ní àlá burúkú. Àlá burúkú yìí náà ó dẹ́rùbà mi díẹ̀, ṣùgbọ́n nígbà tí màá jí nínú kúrò nínú aláyè, mo rí dájú pé mo gbàdúrà. Mo dẹ̀ fi tó àwọn òbí mi náà létí nípa alá tí mo ní.

Èmi ò ní kọ̀m̀pútà kankan ṣùgbọ́n mò ń wo, ọjọ́ iwájú láti ní kọ̀m̀pútà témi. Kọ̀m̀pútà tí máa kọ́kọ́ fẹ́ ní ni èyí tí a ń pè ní láptọ̀ọ̀pù. Òun ni mò yiń lérò lọ́kàn láti ra náà, nítorí ó máa le yára fún mi láti fi lé gbé isẹ̀ mi jáde dáadáa.

Bẹ́ẹ̀ ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mo ti bá àwọn ọ̀rẹ́ ẹbí àgàgà ẹ̀gbọ́n mi, mo máa ń bá wọn ṣe iṣẹ́ ọ̀fẹ́ àti àwọn kan náà tí wọ́n sún mọ́ mi dáadáa, mo máa ń bá wọn ṣe iṣẹ́ ọ̀fẹ́. Ṣùgbọ́n kò ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́

Bí mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni wípé tí a bá jáde, ta bá jáde lọ ṣe fàájì tàbí kí èèyàn lọ ra ǹkan oúnjẹ jíjẹ, a máa ríi wípé gbogbo iye kíye tí owó náà ta bá ná bá jẹ́, a máa pín láàárín ara wa. Bí è mi àti àwọn ọ̀rẹ́ mi ṣe máa ń pín owó láàárín ara wa re.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Ìgbà mìíràn wà, àwọn ọ̀gá wa máa ń jẹ́ ká kọ ìròyìn, ìròyìn tó bá ń lọ ní orílẹ̀-èdè wa. Nítorí náà koo, ọ̀gá wa máa ń jẹ́ ká kọ ìròyìn ní ibi iṣẹ́, ó dè ṣe pàtàkì ní pé a kọ ìròyìn.

Bí mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà ni wípé àwọn tó bá wá sí ìsọ̀, mo máa ń tẹ́tí sílẹ̀ láti gbọ́ ìró wọn nípa ọjà, nípa àwọn nǹkan tuntun tó bá wà ní Tànsí. Ìgbà mìíràn kẹ́wọ̀ máa ń pè mí sórí aago tó máa ṣàlàyé fún mi, mo máa gbọ́ ìró wọn.

Bí mo ṣe máa ń ṣe àkópò fún ìrìn-àjò mi ni pé tí ìrìn-àjò mi bá ku ọ̀sẹ̀ méjì kí n tó rin ìrìn-àjò mi, mo máa rí i dájú pé mo bẹ̀rẹ̀ sí ní ṣètò gbogbo nǹkan tí màá nílò fún ìrìn-àjò mi ọ̀sẹ̀ méjì kí ìrìn-àjò mi tó dé. Nítorí pé mo fẹ́ rí i dájú pé mo ò gbàgbé nǹkan kan sílẹ̀ fún ìrìn-àjò mi.

Bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò mi ní ìgbà mìíràn láti ọwọ́ àwọn ọ̀rẹ́. Ṣùgbọ́n ní gbogbo ìgbà ní ìparí oṣù, ilé-iṣẹ́ mi á san owó iṣẹ́ fún mi fún oṣù tí ó kọjá tí ó parí. Bí mo ṣe máa ń rí ìpèsè fún àwọn ohun èlò mi tí màá nílò nílé ni láti ilé-iṣẹ́ mi tàbí àwọn ọ̀rẹ́ àti àwọn ẹbí.

Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni wípé ìgbà mìíràn tí a bá ń ṣe ìpàdé níbi ilé iṣẹ́, mo máa ń rí i dájú pé mo mú àwọn èrò tuntun wá tó lè jẹ́ kí ilé iṣẹ́ wa tẹ̀síwájú. Nítorí ìgbà mìíràn wà, a lè rò pé bí àwọn nǹkan tí à ń ṣe tẹ́lẹ̀ ó dáa tó, ṣùgbọ́n àwọn ǹkan tuntun ti wà níta tí a tun lè lò mọ́ ǹkan tí a ti ń lò tẹ́lẹ̀

Ere idaraya ti mo fẹran julo ni sisare. Mo ti fẹran sisare lati kekere. O jẹ ohun ti mo le ṣe ni gbogbo igba ti ko de ni remi. Nitori naa, o ti mo mi lara lati ma sare. O jẹ nkan ti o n ja mi lara.

Oṣù Kejìlá nínú ọdún ni mo fẹ́ràn jùlọ. Oṣù Kejìlá jẹ́ oṣù tí ọdún máa ń parí. Nítorí àwọn ǹkan púpọ̀ wà tí a máa ń ṣe ní oṣù yìí. Ọdún Kérésì, ọdún, ọdún, ìparí ọdún ta máa fi bọ́ sí inú ọdún tuntun náà tún wà nínú ẹ.

Orin tí mo fẹ́ràn jù lọ, mo ní pàtàkì orin kan tí mo fẹ́ràn jù lọ. Mo rí dájú ipé mo máa ń gbọ́ orin ní ìpele ní ìpele. A ní orin tó pọ̀ ntà nítorí náà kọ́, a máa ń rí dájú pé mo kan gbádùn orin tí bá mú ti bá ń gbọ́ lọ́wọ́, mo máa ń rí dájú wipé mo gbádùn orin náà.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù, kò bá jẹ́ àárọ̀ ní bí ọwọ́ aago mẹ́rin, ìgbà mìíràn aago mẹ́ta, ìgbà mìíràn kẹ̀ẹ̀ aago márùn-ún àárọ̀. Ṣùgbọ́n, mo máa ń rí i dájú pé mo jí ní àárọ̀ kùtùkùtù.

Ìgbà tó kẹ́yìn tí mo kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́ ni ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ni ìgbà náà kọ́, a nílò láti gbé iṣẹ́ kan jáde ní ibi iṣẹ́. Ọ̀gá dé síí bèrè wípé, "ta ló le ṣíṣe náà?" ṣùgbọ́n kò sí ẹnìkankan tó fẹ́ nawọ́. Mo rí dájú wípé mo nawọ́, nítorí iṣẹ́ náà ṣe iṣẹ́ tó ṣe kókó. Nítorí náà kọ́, mo nílò láti kọ́ ǹkan tuntun náà láti lè gbé iṣẹ́ náà jáde.

Bẹ́ẹ̀ni mo máa ń rọrùn nígbà tí n bá ń sùn. Mo máa ń rọrùn nígbà tí n bá ń sùn. Ìgbà mì dẹ̀ wà, mi ò kí ń máa ń rọrùn tí bá ń sùn, ṣùgbọ́n ìgbà mi wà, ọ̀rẹ́ mi máa ń sọ fún mi wípé́ "à o ọọrùn lónìí nígbà tí o ń sùn" màá dẹ́ wó pé tọ̀.

Wákàtí mélòó tí mo máa ń fi wo ojú ìbòjú lójoojúmọ́ ni wákàtí mẹ́ta, ṣùgbọ́n àwọn ìgbà mìíràn wà tí ó lè jẹ́ wákàtí kan tàbí wákàtí mé-- wákàtí kan àtabo. Ṣùgbọ́n ní ojúmọ́ kan, mo máa ríi pé mo wo ìbòjú lójoojúmọ́ fún wákàtí mẹ́ta.

Rárá o, mo ò tí i fún ni ní ẹ̀jẹ̀ rí. Ṣùgbọ́n fúnfún ni ní ẹ̀jẹ̀ jẹ́ nǹkan eyokan tí mo rí pé ó daa. Torí ó daa kawon, keeyan maa rán àwọn èeyàn lọ́wọ́. Tó bá nílò ẹ̀jẹ̀, ó daa keeyan máa rán won lọ́wọ́. Tẹ́ bá dè jẹ́ a, ẹbí náà ló nílò ẹ̀jẹ̀. Mo o, ó pẹ̀lú nǹkan tí mo ń wò láti ṣe ní ọjọ́ iwájú.

Ìgbà mìíràn wà tí èèyàn bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn púpọ̀. Ìrora máa ń wà nígbà mìíràn, ṣùgbọ́n ìgbà mìíràn kẹ́wàá kò kí ń sí ìrora. Ìwọ tí ìrora bá wà tí a bá ń bá àwọn ènìyàn tó pọ̀ sọ̀rọ̀, o máa rí dájú wípé mo wo nínú àwọn ènìyàn yẹn, mo wo ọ̀kan tàbí méjì tàbí mẹ́ta tó jòkó láàrín wọn tí mo mọ̀ dájú wípé mo máa kọjú sí wọn kí n dẹ máa sọ̀rọ̀ nípa ṣíṣe ilé yìí. Ìrora yẹn o máa kúrò.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast. Igba mìíràn wa, mo máa ń gbọ́ podcast àwọn ìròyìn lórí internet. Mo máa ń gbọ́ podcast, àmín. Mo máa ń gbọ́ podcast àwọn, àwọn tó máa ń bá wa sọ̀rọ̀, tó máa ń gbé ẹ̀mí wa sókè, tó máa ń jẹ́ kí ayé wa lè tẹ̀síwájú.

Ìgbà tí máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun ni ìgbà tí iyi ti n ba lò, tó bá ti tán. Máa rí i dájú wípé mo ra tuntun nítorí tíi bàá ra tuntun, mo ò ní le lo íńtánẹ́ẹ̀tì àti pé mo gbọ́dọ̀ ra èyí tó máa le ka mi fún gbogbo ìgbà tí baá nílò rẹ̀.